Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? À, ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, ohun náà ni ọdún tó kọjá. Ẹ̀hẹ̀n, èyí tí mo rántí dáadáa yàtọ̀ sí ilé ìjọsìn, ilé ìsinmi tí a lọ. Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, ohun náà ni ọdún tó kọjá ní oṣù tó kẹ́yìn nínú ọdún tó kọjá tí, tí o sún mọ́, ẹ́ẹ̀, ìjọ Kérésì. Ẹ̀hẹ̀n, ìyẹn ni mo kẹ́yìn lọ sí ibi orin. Ẹ̀ẹ̀, ó dẹ̀ ní ìgbà yẹn ni wọ́n ṣe ní, ìgbo ní ìlú wa níbí bí, tán fi yẹ ọjọ́ ìbí Krístì, tán fi yẹ sí ibi orin. Iyẹ̀n, náà dẹ̀ lágbára, o lágbára torí àwọn ọ̀pọ̀lọpọ̀ olórin ló wá sí ibẹ̀ láti wá fi kọ orin, láti fi dá awon eyan lára yá àti láti fi rú, láti fi gbé Ọlọ́run ga. Ibi orin yẹn náà dẹ̀ dára púpọ̀ torí ó jẹ́ ibi tó yẹ kí ẹyan máa lọ láti máa fi yin Olúwa. Ẹ́ẹ̀, ìjọ tí mo wáa kẹ́yìn ẹ̀ lọ, òun náà ni oṣù tó kọjá, tó kẹ́yìn nínú ọdún tó kọjá. Mo sì tún ń gbèrò sí láti lọ sí ọ̀pọ̀lọpọ̀ irú ẹṣi bí mo bá ṣe ń rí, bí mo bá ṣe ń, bí mo bá ṣe ń dé sí etí ìgbọ́ mi. Ẹ̀hẹ̀n, ìyẹn ni ìgbà yẹn ló máa wù mí láti lọ tó ti ẹ̀bá tun wa, jája tó jẹ́ pé wọ́n pé olórin tí mo nífẹ̀ẹ́ sí. Ẹ̀hẹ̀n, mo máa ń wù mí lọ dáadáa. Àmọ́ ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin ni ọdún tó kọjá, oṣù tó gbẹ̀yìn nínú ọdún tó kọjá.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi, ó pọ̀ lóríṣìíríṣi o. Tí jàjà tí owo bá wà ní ọwọ́ mi, tí owo bá ti wà, mo máa ń gbádùn ara mi. Màá wáaye fúnra mi láti gbé ara mi jáde. Láti tọ́jú ara mi tí mo bá dẹ̀ jáde, mo lè wà nínú ilé fúnra mi. Mà á dáná, mà á jẹun, Mà á, mà á sàári pé mo tọ́jú ara mi, mà á dáná, mà á jẹun, mà á tọ́jú ara mi. Mo lè gbé ara mi jáde kí n lọ wo sinimá, kí n gbé ara mi lọ sí, zoo àwọn ibi tí wọ́n ti máa ń wo ẹranko, tàbí kí n gbé ara mi lọ sí etí òkun, bar beach láti ṣàlọ, láti lọ gbádùn ara mi, Àwọn ìgbádùn mi nìyẹn. Mà á ra ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mà á jẹ. Tó yẹn bá dẹ̀ tún wà dáadáa, mà á ra nǹkan síra mi lọ́rùn, mà á ra aṣọ fúnra mi, mo lè ra bàtà, Mo ṣà lè ra tàbí kí n lọ pàrọ̀ fóònù ìbánisọ̀rọ̀ mi, Àwọn nǹkan tí mo máa ń ṣe ní ẹ́ láti fi jẹ ìgbádùn ara mi nìyẹn.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ dáadáa. Mo máa ń wọ tí mo bá ti ń jáde. Ẹ̀hẹ́n. Ibe ni mo máa ń wọ ago ọwọ́ torí ago ọwọ́ wà ní ara ohun ẹ̀ṣọ́ ara tí ó máa ń jẹ́ kí ìmúra èèyàn ọmọkùnrin kó pé. Ẹ̀hẹ́n. Ago dẹ̀ tún yàtọ̀ sí ohun ẹ̀ṣọ́ ara. Ago ní àwọn ìwúlò ti ti e. Torí tí mo bá fẹ́ wo ago, èyí tí màá fi sẹsẹ̀ máa wá, ẹ́ẹ́ fọ́nu àbí ibi tí màá ti wọ ago kíri màá kàn yẹ́. Ẹ̀yin ọwọ́ mi wo ni? Màá fi rí in tí ago tí mo fẹ́ wọ. Ó dẹ̀ tún, ẹ́ẹ́ ìyẹn fún mú mi láti máa wọ ago. Mo dẹ̀ ní àwọn oríṣiríṣi ago ọwọ́. Eléyiti mo máa ń wọ, mo ní àwọn elééyi tó jẹ́ ti digital, mo sì ní èyí tó jẹ́ titi analog. Mo ní èyí tó jẹ́ ti dígítàl, mo dẹ̀ tún ní èyí tó jẹ́ titi analog. Àwọn ago owọ́ yẹn na ṣè tún pé oríṣiríṣi oní leather wà tí mo máa ń wọ. Mo sì tún ní èyí oní chain. Ó ni, ó depend lórí òdo eni tí mo máa ń lọ. Mo ni mo fi máa ń lo oríṣiríṣi ago yẹn sí ọwọ́.

Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? Aà, o ti pẹ́ o. O ti pẹ́ tí mo ti ní àlà burúkú keyin. Àlà burúkú kìn se kan tí ó dáa fún ènìyàn láti máa lá. Àlà burúkú ò dáa rárá, rárá, rárá, rárá, rárá. Mo ti gbàdúrà, mo ti lọ sórí òkè, mo ti gbàwẹ̀, ẹh ẹh mo ti ṣe àwọn nǹkan tí mo lè ṣe kí Ọlọ́run fi bá mi ṣẹ́gun àlà burúkú. Mò dẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ olorun wìpẹ́ ogun ti di ṣíṣẹ́. Ohun tọ́rí Olúwa ti ṣẹ́, kò lè gbèrè mọ́. Ẹh ẹh, ìgbà tí mo ti kẹ́yìn láàlà burúkú nísìí mi lè sọ. Àmọ́ mo ti pẹ́, tipẹ́, tipẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ẹh ẹh, ìgbà yẹn ni mo lè sọ pé mo ti lá àlà burúkú kenyin ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. A ò sì dúpẹ́ pé láti ìgbà yẹn, kò sí irú nǹkan tó jọmọ́ àlà burúkú. Àwọn àlà ayọ̀, àlà gidi, àlà ìfọ̀kànbalẹ̀, àwọn ni mò ń lá ní ìsìn.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkòkò rẹ lórí íńtánẹ́ẹ̀tì? Bí mo ṣe máa ń dáàbò bo ààyè ìkòkò mi lórí íńtánẹ́ẹ̀tì ni pé kì í ṣe gbogbo ǹkan tí ń lọ nípasẹ̀ mi ní, ní, ní, ní, ní tí mo ṣe, ẹhn, kì í ṣe gbogbo ẹ̀ ni mo máa ń gbé sí orí íńtánẹ́ẹ̀tì. Kì í ṣe gbogbo ǹ kan tó ń lọ ní ìgbésí ayé mi ni mo máa ń gbé sí orí íńtánẹ́ẹ̀tì. Ẹni tí ó bá sì ti kan mi lórí íńtánẹ́ẹ̀tì mi ò kí ń bá wọn dá sí, ẹhen. Ǹkan tí olóyìnbo ń pè ní privacy, mi ò ní bá wọn dá sí ǹkan tí ó bá ti kan mi. Ti mo bá ṣe ọjọ́ ìbí gan, ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà tó jẹ́ pé mi ò ní gbé sórí íńtánẹ́ẹ̀tì. Tí mo bá parí school, ó lè jẹ́ pé ìgbà tí mo bá ti parí tí mo ti ṣe ǹkan tán, ìgbà yẹn gan ni mo lè fi sórí íńtánẹ́ẹ̀tì àmọ́ mi ò ní fi sórí íńtánẹ́ẹ̀tì pé mo ṣé, pé mo ṣe ǹkan báyìí, ẹhen, torí a maa ẹni tó ń ṣọ́yàn torí privacy náà dè ní. Mo ò fi máa fi irú gbogbo irú ǹ kan báyẹn pamọ́ sí fúnra mi, ẹhen. So, bí mo ṣe máa ń dáàbò bo ààyè ìkòkò mi ni yẹn ni orí íńtánẹ́ẹ̀tì, tí ò bá ti kan mi, tí ò bá ti yẹ kí àwọn èèyàn gbọ́ mi ò ní gbé sórí íńtánẹ́ẹ̀tì.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Aà bẹ̀è ni, mo fẹ́ràn yíya àwòrán. Àmọ́ ní titi yíya àwòrán tí mo wo yii ofẹ́ farapẹ́ pẹ́ me mẹ́jì, oríṣi méjì. Ẹ̀hẹn, yíya àwòrán eléyi tí àwọn olóyìnbo pè ní drawing, ẹ̀hẹn, tí màá fi pẹ́nsù àti àwọn ǹkan tí màá fi kún ǹkan, ẹ̀hẹn, mo fẹ́ràn iyẹn. Torí mo fẹ́ràn láti máa ya àwòrán àwọn ǹkan tí mo bá rí tí à ń pè ní art, fine art. Mo fẹ́ràn láti máa ṣe yẹn dáradára torí ó wà lára àwọn ẹ̀bùn tí mo ní. Ẹ̀hẹn, èyí tí ó dẹ̀ tún jẹ́ ẹlẹ́ẹ̀kejì ní ti yíya àwòrán ni kí a máa lo kámẹ́rà láti fi ya àwọn èèyàn, láti fi ya àwòrán. Mo nífẹ̀ sí ìyẹn náà. Tí n ba ti rí fóònù ẹ̀rọ ibanisoro mí bá ti wà ní ọwọ́ mi, tí mo bá ti rí àwọn ǹkan tí ohun mèremère ohun ọ̀tún, ehehn, màá mú fóònù mi, màá fi ya wọn. Tó bá dẹ̀ jẹ́ pé emi náà ni tí mo bá lọ sí òde tí mo múra dáadáa àbí tí mo lọ sí ibí kan, màá mú fóònù náà, màá fi ya ara mi. Torí fún ọjọ́ iwájú torí ìgbà tí eeyan o bá rí ní ọjọ́ iwájú èyàn ó lè fi mọ̀, èyàn ó fi lè mọ̀, ṣàṣàrò, èyàn ó fi lè mọ̀, fi make reference, ohun tí olóyìnbo pè ní reference, ẹ̀hẹn. Ìyẹn ló mú mi fẹ́ràn láti máa ya àwòrán.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? À, ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ni ọ̀sẹ̀ tí ó kọjá lọ. Ẹ̀hen, ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni ọjọ́ Jímọ̀. Ìyẹn jẹ́ ìgbà tí mo lọ sí ìgboro. Ẹ̀hen, tí mo jáde kúrò n le tí mo ń bọ̀ láti ìgboro. Ìgbà tí mo rí pé ebi tí ń pa mí tí mo ní láti jẹun, mo sì rora ya ilé olóúnjẹ láti ra oúnjẹ jẹ ní ibíbẹ̀. Ẹ̀hen, àwọn tó máa n mú mi yà láti rà-- kì í ṣe gbogbo ìgbà náà ni mo fẹ́ràn láti yà láti ra oúnjẹ ní ilé olóúnjẹ o. Àmọ́ tó bá ti jẹ́ pé mi ò sí n lé, tí mi ò sí nítòsí ilé, tí mio dà iná oúnjẹ dá ní, ìgbà yẹn ni mo máa n ya ilé olóúnjẹ láti ra oúnjẹ. Mo fẹ́ràn láti máa se oúnjẹ fúnra mi nílé torí pé màá le se dáadáa tí ò ní sí idọ̀tí, tí ò ní sí ẹ̀gbin n bíbẹ̀. Àmọ́ àwọn ọ̀pọ̀ ìgbà tí n bá ti sí nílé tàbí tí owó bá pọ̀ lọ́ mi láti dáná tàbí tí àti se oúnjẹ bá n ro mi lójú, ẹ̀hen, màá rora ya ilé olóúnjẹ, màá ra ìwọ̀nba oúnjẹ tí mo le jẹ ní ìbẹ̀. Iyen dẹ̀ wáyé ní ọ̀sẹ̀ tó lọ, ní Jímọ̀ tí ó kọjá ní ọ̀sẹ̀ tó lọ? Ìgbà yẹn ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ láti lọ jẹun.

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nkan ṣe? Àń bẹ́ẹ̀ni, mo mọ̀ bá se ń tún àwọn nkan ṣe. Àwọn nkan èrò elo inú ilé pẹpẹ́pẹ́, owó wà tó jẹ́ pé mo lè tún un ṣe tí ó bá a bàjẹ́. Ẹ̀hẹn, mo lè tún un ṣe. Irú àwọn bí ẹ̀rọ iná, wáyà iná tí mo bá rí pé ó gé, ẹ̀hẹn, mo lè so wọ́n pò mọ́n ra wọ́n. Àwọn tó bá jẹ́ àwọn páìpù tí omi fi ń wọ lé, tó bá je pe ohun ló bàjẹ́, mo lè tún un ṣe fúnra wọn. Tó bá jẹ́ pé àga ló kán àbí tó bàjẹ́, tí mo bá rí àwọn nkan tí mo lè fí ṣẹ́ bí èso àti ìkan pákó, màá ṣe fúnra mi. Tó bá sì jẹ́ pé bóyá bí irú bàtà mi ló já níìsín, ẹ̀hẹn, tí mo bá ti rí owu àti abẹ́rẹ́, mo lè ran fúnra mi. Tó bá dẹ́ jẹ́ pé aṣọ tí mo wọ náà ni ó ya, tí mo bá ti rí owu àti abẹ́rẹ́ tàbí ẹ̀rọ ìránṣọ ta fi ń rán aṣọ, mo lè mú u fúnra mi. Ṣo iyẹn fún mi ní àǹfààní torí mo rí àwọn tí wọ́n ṣe lẹ́gbẹ̀ẹ́ mi tí mo sì ti fii ojú sí i láti fi mọ̀ bí wọ́n ṣe ń ṣe. Ẹ̀hẹn, ìyẹn mú mi láti mọ̀ bí a ti ń tún àwọn nkan ṣe dáadáa.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù, ọ̀un nàa ni eléyii ti ó wà ní ara tèmi gangan tí ó jẹ́ àwọ̀ dúdú kò fi gbogbo ara dúdú náà lọ àmọ́ àwọn olóyìnbo máa ń pè é ní àwọ̀ chocolate. Ẹ̀h ẹ̀n, ìyẹn ni mo fẹ́ràn jù torí kò sí wípé mò ń náwo ìpara láti máa jẹ́ kó máa pupa, kò sí yẹn. Kò sí pé mò ń náwo láti máa ra àwọn nǹkan tí wọ́n máa mú dán, kò sí yẹn. Bí mo ṣẹ ra wá yìí tí mo bá ti tọ́jú ara mi tí mo wẹ̀, tí mo fi irú ìpara tí mo bá ní nílé tí mo bá fi rara, ara mi máa ń dán, ara mi máa ń jọ̀lọ̀ ni. Kò sì ṣí pé kòkòrò ń mú mi lọ́wọ́. Tí kòkòrò bá mú mi lọ́wọ́ tí mo bá ti lu àwọn kan sí, pàápàá pa ni kíákíá ló máa lọ. Kò sì ní hàn ní gbogbo ara mi pé kòkòrò mú mi. Ẹ̀h, ìyẹn mú mi láti fẹ́ràn àwọ̀ dúdú elééti ó jẹ́ chocolate ni àgbo ara mi. Ìyẹn mú mi láti fẹ́ràn rẹ̀ jù. Mo fẹ́ràn rẹ̀ jù àwọ̀ pupa àbí àwọ̀ funfun. Mo fẹ́, mo fẹ́ràn rẹ̀ jùlọ.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Ehn, bí tábìlì iṣẹ́ mi ṣe rí? Ooh, ehn, màá sọ àwọn bó ṣe rí shape tí ó wà náà ni rectangular shape. Ehen, àwọn shape pákó, òun ló ni ó sì tóbi, ó fẹ̀ dáadára torí orí rẹ̀ ni màá gbé àwọn nǹkan tí mo fi ń ṣiṣẹ́ sí. Àwọn ẹ̀rọ tí mo sì fi ń ṣiṣẹ́ náà ni, ehn, ẹ̀rọ laptopu, ehn, ó máa ń wà lórí tábìlì mi. Ẹ̀rọ tẹlifóònù, òun náà máa ń wà ní orí tábìlì mi. Ẹ̀rọ printer tí a fi máa ń tẹ ìwé jáde láti orí kọ̀m̀pútà tí a bá ti ṣiṣẹ́ lórí kọ̀m̀pútà tí a bá ti fẹ́ tẹ ìwé, ehn, ìyẹn náà máa ń wà lórí tábìlì mi. Ehen, ìyẹn ló jẹ́ kí n sọ pé tábìlì mi ó tóbi dáadáa torí orí rẹ̀ ni àwọn nǹkan tí mo dárúkọ yìí, orí wọn ni gbogbo rẹ̀ máa ń wà àti àwọn fáìlì àti àwọn ìwé kọ̀ọ̀kan tí mo máa ń fi ń ṣiṣẹ́ orí tábìlì mi ló wà. Ìyẹn ló mú kí tábìlì iṣẹ́ mi kó tóbi, ó dẹ̀ wà ní shape rectangular shape.

Orin wo ni o fẹ́ràn jù? Aah, Orin tí mo fẹ́ràn jù, ó pọ̀ lóríṣiríṣi àmọ́ màá le mẹ́nù bá awọn díẹ̀díẹ̀ nínú orin yẹn. Mo fẹ́ràn àwọn orin takasufe eléyìí àwọn olóyìnbo ń pè ní hip hop, mo fẹ́ràn rẹ̀ dáradára. Mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ ní ìgbà tí inú mi bá ń dùn tàbí tí mo bá ní nǹkan ní iwájú tí mo fẹ́ ṣe, mo fẹ́ràn láti máa gbọ́. Mo dẹ̀ tún fẹ́ràn láti máa gbọ́ àwọn orin tí olóyìnbo pè ní blues. Mo fẹ́ràn láti máa gbọ́ yẹn náà torí tí ilẹ̀ bá ṣú, tí mo bá ń ro kankan lọ́kàn, tí mo bá ní nǹkan tí ó wà ní ọkàn mi tí mo fẹ́ gbé kúrò, mo máa ń gbọ́ àwọn orin yẹn torí orin yẹn máa ń ṣí ọkàn èèyàn, ó máa ń mú ènìyàn ro àròjinlẹ̀ dáadáa. Mo dẹ̀ tún fẹ́ràn àwọn orin dance hall náà, àwọn orin àlùjọ tí èèyàn máa ń gbọ́, tí èèyàn máa jó dáadáa sí. Mo nífẹ̀ẹ́ irú àwọn orin bẹ́ẹ̀ náà. Mo sì tún nífẹ̀ẹ́ sí àwọn orin tí a pè ní gospel, àwọn orin tó ní ìmi sí nínú kirisiteni mo nífẹ̀ẹ́ sí irú àwọn orin yẹn náà.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Eh, bí mo ṣe máa ń tọ́jú èékánná mi, tí mo bá rí pé èékánná mi ti kún, bí mo ṣe máa ń tọ́jú ẹ̀ ni, màá wá à bílèdì tàbí àwọn ọ̀bẹ tí mo lè lò láti fi gé èékánná mi, màá fi gé. Tí mo bá ti gé tán, màá nu àwọn ìdọ̀tí tí ó wà níbi bẹ́ẹ̀ kúró. Tí mo bá dẹ̀ ti nu àwọn ìdọ̀tí tó wà níbi bẹ́ẹ̀ kúró, màá, màá fọ̀, màá ó ní ọṣẹ tí a fi máa ń fọ èékánná, màá fọ̀. Tí mo bá ti wá fọ̀ tán, màá wá wá àwọn irú ìpara tí wọ́n á fi máa pa èékánná, tí a fi máa ń kun èékánná tí ó máa ń jẹ́ kí èékánná kí ó dán ní àwọ̀, màá fi ìyẹn náà kún. Torí mo níìfẹ̀ sí kí èékánná mi kí ó máa mọ́ kí ó wà ní ìpamọ́ tó dára. Torí tí èékánná yẹn bá ti wà nípa mó tí ó sì inú ìdọ̀tí, kò ní jẹ́ kí èèyàn kó àrùn, torí tí ọwọ́ yẹn bá dọ̀tí, tẹ́yìn yóò tọ́jú rẹ̀. Ẹ̀yàn lè gbé ìdọ̀tí jẹ, ìdọ̀tí yẹn lè fa àìsàn àti nǹkan tí kò dá sí inú àgọ́ ara mi. So bí mo ṣe máa ń ṣe tọ́jú èékánná mi ni pé màá gé, màá fọ̀nà, màá dẹ̀ wá àwọn bí òróró tó fi ń kun èékánná, màá fi kun kó ba lè máa dán dáadáa.